Ṣé o máa ń fi fáìlì rẹ pamọ́ sórí cloud? Mi ò bẹ́ẹ̀ ni, mo sì máa ń fi fáìlì mi pamọ́ sórí ímelì mi, lẹ́yìn ìgbà náà mo máa ń fi pamọ́ sórí cloud.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Ìpàdé orí fóònù jẹ́ ìpàdé tí ó rọrùn fún mi. Mi ò nílò láti wọ mọ́tò lọ sí ibi iṣẹ́ kí n tó ṣe ìpàdé. Ó jẹ́ ìpàdé tí ó rọrùn.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Ìdojúkọ àkọ́kọ́ tí ó wà ní ibi iṣẹ́ mi, Òun ni ìgbéga tí ó bá tó àkókò fún mi láti ní ìgbéga.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù, òun ni Maltina tàbí àwọn èso juice tí a bá ṣe. Mo sì fẹ́ràn láti máa mu omi lọ́pọ̀lọpọ̀

Ibo ni o fẹ́ lọ sí ìsinmi? Òún mi kí n lọ sí ìlú Amẹ́ríkà láti lọ sinmi bí ọsẹ̀ mẹ́ta lẹ́yìn ìgbà náà máa padà sí orílè èdè Nàìjíríà.

Ṣé o fẹ́ràn wíwo àwon ìràwọ̀? Mo máa ń wo ìràwọ̀ ṣùgbọ́n kì í ṣe ojoojúmọ́. Ẹ̀ẹ̀kọ̀kan tí ìrọ̀lẹ́ bá rọ̀ tí mo bá lọ síta, mo fẹ́ràn láti wo ìràwọ̀.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ jẹ́ ìgbàgbọ́ àwọn bàbá ńlá wa tí miọ ní ìgbàgbọ́ sí. Ìgbàgbọ́ tí mo ní mo ní sí Ọlọ́run tó dá ayé àti ọ̀run.

Ṣé o mọ bí a ti ń ka àwòrán? Mo máa ń ka àwòrán dáadáa. Mo sì mọ bí a ṣe ń ka àwòrán ilé ilẹ̀. Torí ó jẹ́ nkankan tí mo kọ́ lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n mi tó ń ṣe é.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Mò máa ń ṣe ìtọ́jú ara mi. Gbá tó bá yẹ kí ń wo ìfúnpa mi, màá wọ̀. Nigbá tó bá yẹ kí ń lọ sí ilé ìwòsàn láti wo ìyẹ̀wò ara mi, mo máa ń lọ dédé. Ọ́ sì ń lo àwọn òògùn mi láti tọ́jú ara mi.

Báwo ni o ṣe máa múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Tí gbogbo ọjà bá ti pé tí mo ti kó wọn sílẹ̀, máa ti pe oníbárà mi. Aago báyìí ni wà bá mi nídi ọjà, kó má bọ̀, a sì ti múra dé.

Àkókò wo ni ọ́fíìsì rẹ ṣí? Ọ́fíìsì mi máa ń ṣí ní dédé aago mẹ́jọ òwúrọ̀ ni a máa ń wọlé ní ọ́fíìsì mi, mo sì máa ń gbìyànjú pé mo dé ibi iṣẹ́ títí aago mẹ́jọ.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo màá ń kọ lẹ́tà fún ìyá tó bí mi lọ́mo, mo sì máa ń kọ lẹ́tà fún bàbá àgbà. Mo máa ń kọ lẹ́tà fún ẹ̀gbọ́n ọkọ mi náà tan ba fẹ́ fi ranṣẹ̀

Ọjọ́ mélòó ni ó ní fún ìsinmi ọdọọdún? Mo ní oṣù kan, èyí tó jẹ́ ọgbọ̀n ọdún, ọgbọ̀n ọjọ́ tí mo máa fi ń sinmi lọ́dọọdún. Èyí ni a pè ní leave ní ibi iṣẹ́ mi.

Ṣé o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ni, nígbà tí mo kọ́kọ́ dé ìlú Èkó ní ọdún náà lọun mọ́tò alùpùpù ni a máa ń gun ní ìgbà náà. Ó jẹ́ mọ́tò aláriwo.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Dáadáa, èmi gan máa ń pa àlọ́ apanilẹ́rìn. Màmá àgbà ló máa ń pa àlọ́ apanilẹ́rìn fún wa nígbà tí wọ́n wà láyé, wọ́n sì máa ń pa wá lẹ́rìn dáadáa.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Mo fẹ́ràn láti gbọ́ orin nígbà tí a bá wà nínú ọkọ̀. Máa ń gbọ́ orin àwọn Kristẹni.

Ṣé o máa ń mu òogùn lójoojúmọ́? Rárá, mi ò kí ń mu òogùn láì je pé mo ṣe á rẹ̀. Tí ó bá rẹ̀ mí àbí ara mi ò yá ni mo máa ń mu òogùn. Ògùn ń ṣe fún èèyàn lójoojúmọ́.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Ó rọrùn fún mi tí mo bá sùn sí orí bẹ́ẹ̀dì, ṣùgbọ́n tí mo bá sùn sí ilẹ̀ àbí orí chair kò kín rọrùn bí ìgbà tí mo bá sùn sí orí bẹ́ẹ̀dì.

Ṣé WiFi rẹ yára tó? WiFi mi ó jẹ́ èyí tí ó yára tí mo máa ń lò dáadáa. Ó kò sì jáwó púpọ̀. Ọ jẹ́ data tí mo máa ń lò ní gbogbo ìgbà.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Bí mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́, tí bá ti ṣe tán, I will take my time, màá sinmi, màá lọ wọ mọ́tò, màá sì máa bọ̀ nílé.

Ṣé o má ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast àwọn ìròyìn ìpínlẹ̀ àti ìròyìn àgbáyé. Mo nífẹẹ sí láti mọ̀ gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ ní àyíká mi.

Irú ojú owó wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn owó dọ́là, ṣùgbọ́n náírà ni àná ní orílẹ̀-èdè Nàìjíríà, so ẹ̀kọ́ kan ni mo máa ń rina dọ́là.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ní òwúrọ̀ tí ń bá ti jí, tí mo ti dá iná oúnjẹ tí everybody ti jẹun, mo ti múra, màá múra láti lọ sí ibi iṣẹ́, màá ṣì ṣe gbogbo iṣẹ́ mi bó ṣe yẹ kí n ṣe, lẹ́yìn èyí màá bọ́ sọ́nà iṣẹ́

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn bí ẹ ni? Although ìdáríjì jẹ́ ohun kan tí kò rọrùn láti ṣe, ṣùgbọ́n kí n lè ní àlàáfíà, mo máa ń daríji àwọn tó bá ṣẹ̀ mí.

Báwo ni o ṣe máa ń gbọ́ èrò àwọn oníbàárà? Alákọ̀kọ́ ná, tí ó bá ṣe díẹ̀ tí mo ti gbọ́ ìró wọn, màá pè wọ́n lórí ẹ̀rọ alágbèéká. Màá pè wọ́n láti mọ bí àlàáfíà wọn ṣe rí.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni, ìsọdọ̀tun ọkàn jẹ́ ohun tí ó dáa láti ṣe torí ó máa ń fún mi ní àlàáfíà ọkàn ó sì máa ń mú ọkàn mi balẹ̀ pẹ̀lú.

Àjòdún wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn àjòdún ọdún kérésì. Ọdún kérésìmesì jẹ́ ọdún tí ó máa ń mú ayọ̀ wá, ọdún tí a máa ń fún ara wa ní ẹ̀bùn, ọdún tí a máa ń fífẹ́ hàn sí gbogbo ènìyàn.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ jù? Mo fẹ́ràn láti jẹ ẹ̀fọ́ úgú àti ẹ̀fọ́ gúre, ehn mo sì tún nífẹ̀ẹ́ sí ẹ̀fọ́ ṣọkọ. Ṣọkọ náà jẹ́ ẹ̀fọ́ kan tí mo fẹ́ràn, then ó ṣú za náà tún da.

Kí ni o máa ń ṣe nígbà tí ọjọ́ bá rọ̀? Mo máa ń tún ilé ṣe 1 Then tí n bá ti dáná tán, màá gbọ́ ìròyìn àgbáyé ní dédé ago mẹ́fà alẹ́. Lẹ́yìn náà, màá gba atẹ́gùn níta.

Ṣé o máa ń pa ohun ẹ̀ṣọ́ sára? Mọ jẹ́ ẹ̀dá kan tí kò fi bẹ́ẹ̀ láì kí ẹ̀ṣọ́ lọ títí. Sugbọn ti m bá ń jáde bóyá mò ní òde lọ lẹ́ẹ̀kọ̀kan, mo máa ń lo ẹ̀ṣọ́. Sugbọn mo máa ń lo níwọ̀nba kò kí ń pọ̀ jù.

Ìgbà mélòó ni o máa ń fọ ẹnu lójúmọ́? Mo máa ń fọ ẹnu lójúmọ́ ní ẹ̀ẹ̀mejì ojúmọ́, màá fọ ní àárọ̀, màá sì tún fọ ẹnu ní alẹ́ kí n tó lọ sùn. So ẹ̀ẹ̀mejì ni mo máa ń fọ ẹnu.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akérò? Mo sì gun ọkọ̀ akérò ní àná nígbà tí mò ń lọ sí Ketu láti lọ ra ọjà. Mo gun ọkọ̀ akérò.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Though koìpẹ́ tí mo kó dé àdúgbò yìí, ṣùgbọ́n mo sì mọ àwọn kan díẹ̀díẹ̀ ní àdúgbò mi, ṣùgbọ́n kò se gbogbo ènìyàn náà ni mo mọ̀

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Rárá, kò ṣe gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kọ̀kan tí mo bá ń jẹun tó báa wà ń tò sí i. Oúnjẹ máa ń pa wá pọ̀. Yorùbá ní àjójẹ ló dùn, so a máa jo jẹun.

Ṣé o máa ń ṣe ìmúdójùiwọn software rẹ? Mi ò tí è tíì ní software. Mo ń gbìyànjú láti ṣí ẹyọ kan. Mo ti ni.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Gbogbo ìgbà ni mo máa ń wà pẹ̀lú awon ẹbí mi. Tí mo bá ti wà pẹ̀lú wọn nípa ti ara lórí ẹ̀rọ alágbèéká, mo máa ń pè wọ́n a máa sọ̀rọ̀ ní gbogbo ìgbà.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Mi ò, mo jẹ́ ènìyàn kan tí kò kín sá fún ìṣòro. Tí ìṣòro bá jáde ní ibi iṣẹ́, màá rí pé mo dojú kọ ìṣòro náà, màá sì rí pé ó ní ìyànjú.

Ṣé o máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Béèni, mo máa ń kọ́ ẹ̀kọ́ lórí íńtánẹ́ẹ̀tì bí i èdè Faransé bí a ṣe máa ń sọ èdè Faransé. Orí íńtánẹ́ẹ̀tì ni mo ti ń kọ́.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá ń lọ sùn? Mo ní aṣọ ẹ̀wọ̀sùn tí mo máa ń wọ̀ tí mo bá fẹ́ lọ sùn. Ó jẹ́ aṣọ tó máa ń bo ara mi. Mo fẹ́ràn láti wọ aṣọ náà.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Bẹ́ẹ̀ni, mo máa ń dá ọkọ̀ dúró ní òpòpónà tí kò ní pa mí lára, tí kò sì ní pa àwọn tó wà ní àyíká mi náà ní ara.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Mo máa ń ri dájú pé ọjà mi dára, mo dẹ̀ máa ń tọ́jú ọjà mi dáadáa, àwọn oníbàárà mi gan-an le jẹ́rìí sí ọjà mi pé ọjà tí ó dára ni ọjà tí mò ń tà.

Ṣé o mọ bí a ṣe ń wẹ̀? Òǹwẹ̀ ni mí, a bí mi sí etí odò, mo sì mọ bí a ṣe ń wẹ̀. Mo tun jẹ́ olùkọ́ tó máa kọ́ àwọn ènìyàn bí a ṣe ń wẹ̀. Mo mọ wẹ̀ dáadáa.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní dédé ago mẹ́fà ìrọ̀lẹ́ tàbí tí ago mẹ́fà bá kọjá ní ọwurọ ni mo máa jẹ oúnjẹ alẹ́ ṣùgbọ́n nígbà mìíràn tí mo bá pé dé láti ibiṣẹ́

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Mo máa ń lo ẹ̀rọ alágbèéká, mo sì máa ń lo ẹ̀rọ àgbésókè. Bo ẹ̀rọ ìdákẹ́jẹ́ mi mọ̀ bí wọ́n ṣe ń lo eléyìí, mi ò sì rò pé mo lò ri.

Ṣé o ti lọ sí Àkọ́rún? Dáadáa. Mo máa lọ sí Àkọ. Láti kékeré lati máa lọ sí Àkọ. A máa lọ sí Àkọ láti lọ ṣe ọdún. A sì máa lọ sí Àkọ ní ìgbà Easter.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi ni ohun ni information. A kì í fi information ṣe rárá ní ibi iṣẹ́ mi. So information jẹ ohun tí ó ṣe pàtàkì àti àwọn ohun ìjà tí àwọn ológun máa ń lò ni a fi pamọ́.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Kò ní ìgbà kan pàto ti mi ò kí ń lo fóònù mi ní ojoojúmọ́. Ojoojúmọ́ ni mo máa ń lo fóònù mi, mo fì ń gba ipè, mo sì fi ń tẹ ipè ranṣẹ gbogbo ìgbà ní mo máa ń lo fóònù mi, owó mi ló sì máa ń wà.

Báwo ni o ṣe máa rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Mo máa ń ní sùúrù, tí mo bá ní sùúrù fún àkókò mi, tí ó bá jẹ́ àkókò tí mo lè ni sùúrù fún un, màá ní sùúrù, bó ti jẹ́ léè tí mo lè lọ kí n padà bá a lọ.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn oṣù December dáadáa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ activities ló wà ní oṣù December. Ó jẹ́ ìgbà ọdún ọdún Kérésì tí mo nífẹ̀ẹ́ sí jù tí a máa ń lọ kí àwọn ẹlẹ́bí, ẹbí ará táa fi fẹ́ràn si.

Nígbà wo ni o máa ra epo fún ọkọ̀ rẹ? Màá ra epo eméjì ní ọ̀sẹ̀ fún ọkọ̀ mi, ṣùgbọ́n tí mo bá jẹ́ mo gbé jáde dáadáa, mo lè jẹ́ ẹmẹta láàárín ọ̀sẹ̀ máa ra epo sí i.

Ṣé orí máa ń fọ́? Ẹ̀rọ ẹ̀kọ̀kan tó ya, mo ti ṣe iṣẹ́ jù, ìgbà tí ẹ́ kún sí mi, mi ò sinmi, orí a máa fọ́ mi, ṣùgbọ́n tí bá ti lo àwọn òògùn mi, ara mi á dẹ́ palẹ̀, mo le sí ẹ̀fọ́ ọ̀rẹ́ mi, ṣùgbọ́n máa ń rí pé ó ń sinmi dáadáa, ó ń ṣe wàhálà púpọ̀

Ṣé o máa ń bí a tí ń tún àwọn nǹkan ṣe? Mi ò kí ń tún nǹkan ṣe, mii n ṣe àwọn tó máa ń tún nǹkan ṣe. Ṣùgbọ́n tó bá jẹ́ nǹkan tí mo lè tún ṣe ní àrọ́wọ́tò mi máa tún un ṣe. Ṣùgbọ́n èmi kọ́ ni ẹni tó máa ń tún nǹkan ṣe. Àwọn nǹkan tó bá yẹ kí ń tún ṣe tí mo mọ̀ pé mo lè ṣe máa ṣe.

Báwo ni o ṣe máa ń gba ọ̀wọ́ àwọn ènìyàn? Mo máa ń bọ àwọn ènìyàn lọ́wọ́, bí ó bá ṣe yẹ kí n bọ̀ wọ́n lọ́wọ́, mo sì máa ń bu ọ̀wọ̀ fún wọn na pelu. So mo máa ń bọ ọ̀wọ̀ fún àwọn ènìyàn tí ó bá yẹ kí n bọ wọ́n lọ́wọ́, mo sì máa ń bọ̀ wọ́n lọ́wọ́

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Gẹ́gẹ́ bí omo tí a kọ́ ní ilé rẹ̀ tó sì gbẹ̀ kọ́ rẹ̀. Mo ní ìwà tó dára tí mo bá jẹun. Mo sì máa ń fi àkókò tó yẹ kí n jẹun máa fi jẹun, àkókò iṣẹ́ máa fi ṣe iṣẹ́ tí ó dára. Òǹkọjá ààyè mi.

Ṣé o máa ń lo ìdáàbòbò òòrùn sara? Tí òòrùn bá pọ̀ jù, mo ní umbrella tí máa ń dáàbòbo òòrùn. Kékèré tí mo máa ń lò jáde tí òòrùn bá pọ̀, ó sì máa ń ràn mí lọ́wọ́ púpọ̀.

Ṣé o máa ń rántí nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Mo máa ń ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì bíi aṣọ, bàtà, oúnjẹ tàbí àwọn nǹkan tí a máa ń lò ní ilé.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàdúrà? Ìdúnàdúrà jẹ́ ohun tí yóò rọrùn láti ṣe tí mo bá fẹ́ ra ọjà. Èmi àti kọ́sítọ́mà a máa dúnàdúrà, màá mo, mi ò kí n ra ọjà ju iye owó tó wà ní ọwọ́ mi.

Ṣé o ń jẹ ẹni tí kò jẹ ẹran? Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Mo máa ń jẹ ẹran, ṣùgbọ́n mo fẹ́ràn ẹja lọ́pọ̀lọpọ̀ ju ẹran lo àbí chicken or turkey.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ọ̀la tó jẹ́ Sátidé, mo ní patí tí mo fẹ́ lọ. Ọmọ mi fẹ́ ṣe inter house sport, so mo ń lọ síbẹ̀

Ṣé o ti lè ẹnìkan kúrò ní ìṣeri? Rárá o, mi ò tí ẹnìkankan kúrò ní ibi ìṣeri o. A máa ń ṣiṣẹ́ wa ní òkúkú dùn.

Ṣé o féràn rín àtẹ̀gùn? Mo fẹ́ràn láti máa gun àtẹ̀gùn dáadáa torí àtẹ̀gùn jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí, tí mo sì máa ń gùn.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de nǹkan? Mo máa ń sinmi nígbà tí mo bá dúró de nǹkan, mo sì máa ń ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Mi kì í sáré ṣe nǹkan. Mo máa ń fi sùúrù ṣe gbogbo nǹkan mi.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Mo máa ń ka àdéhùn mi dáadáa, mo sì máa ń make sure pé àdéhùn mi, mo mú wá sí ìmúṣẹ mi ò kí ń ṣe àdéhùn tí mi lè ṣe.

Nígbà wo ni o máa ń gé irun ẹ? O ti pẹ́ tí mo ti gé irun mi, mi tiẹ̀ lè rántí ìgbà tí mo gé irun mi kẹ́yìn. Mò ń pinnu gan láti gé irun náà lẹ́nu ọjọ́ mẹ́ta yì.

Se o ni aworan lara. Mi ò ní àwòrán kankan ní ara mi. Bí ẹlẹ́dà ṣe dá mi ni mo ṣe rí. Mi ò sì ní ìpinnu láti fi àwòrán kankan sí ara mi tàbí ní ọjọ́ iwájú.

Ṣé o wọ aṣọ àkayò rí ní ibi iṣẹ́? Mo máa ń wọ aṣọ dáadáa ní ibi iṣẹ́, mo sì ń wọ aṣọ ibi iṣẹ́ mi torí ibi iṣẹ́ mi ni aṣọ to máa ń wọ.

Ṣé o fẹ́ràn jókòó nílé fèrèsé nínú ọkọ̀ òfurufú? Mi ò tíì ẹ wọ ọkọ̀ òfurufú rí, níbi tí màá ti fẹ́ràn láti jókòó sí ojú fèrèsé. Ṣùgbọ́n ó jẹ́ okó tí wù mí láti wọ̀.

Ṣé o fẹ́ràn rin òkè? Mo fẹ́ràn láti rin ní òkè àti ìsàlẹ̀, ṣùgbọ́n òkè jẹ́ ibi tí ó wù mí láti rìn nítorí ibi gíga ni mo fẹ́ máa lọ ní gbogbo ìgbà.

Bawo ni o ṣe máa n ránti àwọn ọ̀rọ̀ àsìnà rẹ? Mo máa n rántí àwọn ọ̀rọ̀ náà nígbà mìíràn. Màá fi èrọ alágbeeka mi rán ara mi létí tin ma ba gbàgbe.

Oúnjẹ wo ni o mọ bí a ti ń sè dáadáa? Mo fẹ́ràn láti sè fried rice dáadáa àti ọbẹ̀ ẹ̀gúsí oníkókó. Ẹ lẹ́ mi méje.

Ṣé o ń jẹ ènìyàn tí o máa ń jí ní kùtùkùtù? Mo jẹ́ ẹnìkan tó máa ń jí ní òwúrọ̀. Mo máa ń jí ní dédé aago mẹ́fà sí méje. Mo sì máa ń ṣe gbogbo iṣẹ́ mi ní kíákíá.

Kí ni àwọn ohun tí o féràn lórí pizza? Mi ì féràn jíjẹ pizza, òun kò jẹ́ oúnjẹ kan tí mi nífẹ̀ẹ́ sí, ṣó mi mọ nnkan tó wà lórí rẹ̀.

Ṣé o máa ń ṣe yoga? Mi ò mọ bí wón ṣe máa ń ṣe yoga, ṣùgbọ́n àwọn mo gbọ́ ṣìní mọ̀ pé àwọn kan mọ bí wón ṣe máa ń ṣe yoga dáadáa ṣùgbọ́n èmi ò ní ìmọ̀.

Ṣé o ní irugbọn? O ní irugbọn. Mi obìnrin ni mí, although àwọn obìnrin kan máa ń ní irugbọn. Ṣùgbọ́n èmi, mi ò ní irugbọn. Àwọn ọkùnrin ló máa ń ní irugbọn ní ilé wa.

Ṣé mo máa ń pe àwọn oníbàárà tuntun? Gbogbo àwọn oníbàárà mi ni mo máa ń pè àti oníbàárà tuntun àti ti àtijọ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti alágbèéká, mo máa ń pè wọ́n dáadáa.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Dáadáa, mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn ènìyàn. Nko mọ́ bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ ni dáradára. Mo mọ̀ pé iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ iṣẹ́ tí ó dára.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtagbangba? Bí mo ṣe nífẹ̀ẹ́ sí iṣẹ́ ìtagbangba, bẹ́ẹ̀ ni mo nífẹ̀ẹ́ sí iṣẹ́ inú ilé. Iṣẹ́ méjèèjì náà ni mò máa ń ṣe èyí tí ó bá jáde nínú méjèèjì.

Irú kọ̀ǹpútà wo ni o ní? Ni, mo ti ta kọ̀ǹpútà tí mo ní tẹ́lẹ̀. Ni báyìí, mi ò ní kọ̀ǹpútà kankan tí mò ń lò ní ilé. Ṣùgbọ́n kọ̀ǹpútà wà ní ibi iṣẹ́ mi tí mo máa ń lò.

Ṣé o máa ń tẹ̀lé òfin iyara Ìyàrá ọkọ? Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé gbogbo òfin Ìyàrá ọkọ àti gbogbo òrùn inu ilé, só gbogbo ẹ̀ ni mo máa ń ṣe.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ó jẹ́ eré orí ìtàgé, èyí tí mo máa ń ṣe dáradára. Eré ìdárayá orí ìtàgé ohun gan ni mo máa ń ṣe.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Mi ò mọ àmì ìràwọ̀ mi. Mí òṣìfè mọ́, mi ò lọ́ beré àmì ìràwọ̀ mi lọ́wọ́ ẹnikẹ́ni, sọ.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Ìbọ̀sẹ̀ dúdú àti funfun ni mo fẹ́ràn láti máa wọ̀. Mo sì nífẹ̀ẹ́ sí láti máa wọ ìbọ̀sẹ̀ dúdú.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Mi ò mọ̀ bí a ṣe ń gun kẹ̀kẹ́ káàkiri. Mi ò mọ̀ bí a ṣe ń gun kẹ̀kẹ́. Mi ò sì ń gbé kẹ̀kẹ́ kiri. Mi ò sì fẹ́ kọ́ bí a ṣe ń gun kẹ̀kẹ́ at this age.

Ṣé o máa ń pa àwọn faìlì rẹ mọ́? Gbogbo fáìlì mi ni mo máa ń pa mọ́ pátápátá. Gbogbo fáìlì mi ni mo máa ń pa mọ́ ní ibi iṣẹ́ àti inú ilé, mo ṣe gbogbo rẹ̀ ní bó ṣe yẹ kó ri.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo rin ìrìn àjò lọ sí àwọn orílẹ̀-èdè ọ̀pọ̀lọpọ̀. Kòn ṣe ẹ̀ẹ̀kan tàbí èkejì. Ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni mo ti rìnrìn àjò lọ.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé nípa ìwé? Mo fẹ́ràn kókó ẹ̀kọ́ ìtàn ká máa sọ nípa ìtàn ìlú kan tàbí mìíràn.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn bẹ́ẹ̀ni, mo máa ń wo ètò tẹlifísàn, ètò eré ìtàgé, ètò India, ètò ìròyìn, gbogbo ètò orí tẹlifísàn ni mo máa ń wò.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Mo máa ń rìn ní àlàáfíà pẹ̀lú ayọ̀, mo sì máa ń rìn pẹ̀lú ayọ̀, pẹ̀lú ìdùnnú, pẹ̀lú ọkàn tí ó mọ́.

Nigba wo ni o keyin lo si oja. Mo si lo si losi oja ni ana, lati lo ra oja, awon ounje ti mo fe se ninu ile. So, mo fẹ́ràn láti máa lọ sí ọjà gẹ́gẹ́ bí obìnrin.

Ṣé o máa ń pa owó pamọ̀? Mo máa ń tọ́jú owó mi, mo sì máa ń fi owó mi pamọ́ ní gbogbo ìgbà. Mo sì mọ bí a ṣe ń fi owó pamọ́ ní ilé ìfowópamọ́ àti ní inú ilé, màá ń fi owó pamọ́.

Ṣé o fẹ́ràn kọfí tàbí tíì? Mi ò fẹ́ràn láti máa mu kọfí ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ sí tíì. Mo lè mu tíì ni ọwọ́ àárọ̀ tàbí alẹ́. Tíì jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí dáadáa ju kọfí lọ.

Èso wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn èso ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́. Mo sì tún ní ìfẹ́sí, apple. Mo tún máa ń jẹ apple dáadáa, óní fẹ̀si.

Àkókò mélòó ni o máa ń lo sùn? Mo máa ń sùn ní dédé ago mẹ́sàn-án sí ago mẹ́wàá ni mo máa ń sùn. Ago mẹ́sàn-án sí ago mẹ́wàá ni àkókò tí mo máa ń sùn, mo sì fẹ́ràn láti gbó irun ní ago mẹ́wàá kí n tó lo sùn.

Báwo ni o ṣe máa pa ọ̀mọ̀ àwọn òǹkà nígbà tí iṣẹ́ bá pọ̀? À tí iṣẹ́ bá pọ̀, mo máa ríi wí pé mo sún àwọn alábàáṣiṣẹ́ mi ní iṣẹ́. A jọ pín iṣẹ́ náà ṣe mi ò kí ń dá nìkan ṣe iṣẹ́.